Bẹ́ẹ̀ni, èmi náà fẹ́ràn láti máa kọrin. Orin kíkọ dára lọ́pọ̀lọpọ̀. Nígbà tí ènìyàn bá ń kọrin kì í sábà ronú. Àwọn orin mìíràn dẹ́wà tó jẹ́ pé ó ní ìmísí. Àwọn orin tó jẹ́ wípé tí ènìyàn bá ń kọ, àwọn ǹkan ẹ máa máa fà sí àwọn ǹkan tí ọ̀run kíkàn tí ẹ̀ ń ṣe, àwọn orin ṣákálá. Mo fẹ́ràn láti máa kọ orin. Tí ẹ bá ń kọ orin kò ní máa ronú. Tí ẹ bá ń kọ orin, inú ẹ á dùn, ara ẹ á yá gágá. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ ti ẹ̀ fìye wa wípé àwọn obìnrin tó ń tọ́mọ lọ́wọ́ tó máa ń gbé ọmọ jó tó ń kọrin fún àwọn ọmọ wọn wípé ẹ̀mí wọn máa ń gùn nítorí pé gbogbo ìgbà nínú wọn máa ń dùn tí wọ́n sì ń kọrin. Kò sí bí èèyàn ṣe máa kọ orin tí oní ò ní dùn, tí oní rẹ́rìn, tí ayọ ò ní kún. Orin kíkọ dára lọ́pọ̀lọpọ̀, èmi náà sì fẹ́ràn láti máa kọ orin. Ó ha lè jẹ́ orin ẹ̀mí, ó lè jẹ́ àwọn orin mìíràn bóyá orin tó ń sọ̀rọ̀ nípa ibi, gbígbé nínú ayé tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orin kíkọ ní kúkúrú, ó jẹ́ ohun tí ó dára lọ́pọ̀lọpọ̀, èmi náà sì máa ń kọrin. Lọ́pọ̀lọpọ̀ ìgbà bóyá mo wà nínú ilé, mo ń dá ṣe iṣẹ́ àbí mo wà nínú ẹnu iṣẹ́ níbi iṣẹ́ náà ni àbí mo ń lọ lẹ́gbẹ̀ẹ́ títì, ní ìgbàkígbà yóò kó lè jẹ́ orin akàn tí ẹ wá sí mi lórí ni màá dẹ̀ máa kọ. Ìgbà mìíràn tí nǹkan má tí ẹ wà nínú ilé, mo tún lè fi jó sí i, màá máa dá jó nínú ilé, mo lè máa kọrin. Tí eyan bá ń kọrin ó dára lọ́pọ̀lọpọ̀. Kì í jẹ́ kí ojú èèyàn ó gbó ju ọjọ́ orí rẹ̀ lọ. Orin kíkọ dára, mo sì fẹ́ràn láti máa kọrin.

Rárá, mi ò mọ̀ bí a ti ń pẹja. Ẹ̀ ìdí sì ni wí pé ní ọ̀dọ̀ ìyá àgbà tí mo gbé dàgbà, tí mo bá ti tẹ̀lé wọn lọ sí oko, bó ti lè jẹ́ wípé àwọn náà iṣẹ́ àgbẹ̀ ni wọ́n yàn láàyò. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà síi ni wọ́n máa ń fẹ́ ẹni tí o máa bá wọn lọ sí oko, tí o máa ran wọ́n lọwọ ní àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe ní oko. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà yẹn, tí àwọn bá lọ sí oko, ohun ọ̀gbìn, ka a ṣa kòko, ka lọ́ sóko obì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ohun là wọ́n máa ń ṣe. Wọ́n sì lẹ pákí, wọ́n ṣe àwọn nǹkan mìíràn. Iṣẹ́ tí wọn ò jọ mọ́ pé ka máa lọ sódò, ka máa pa ẹja tàbí ka máa ṣe nǹkan kan ní ẹgbẹ́ odò. Eléyìí ló fàá tí ń kò fi mọ bí a ti ń pẹja. Nígbà tí mo tìẹ wá lore ọ̀fẹ́ àtí lọ sí etí odò tàbí lọ sí ibi tí odò wà, ẹ̀rù odò tún máa ń bà mí. Omi yẹn, tí m bá ti rí omi yẹn tí ó ṣan lọ, tí ó tóbi, ẹ̀rù má n bà mí, mi kì í lè kẹ́sẹ̀ bọ odò rárá. Eléyìí ló fàá tó fi dàbí pé mi ò mọ bí a ti ń pa ẹja. Ká ní mo bá lore ọ̀fẹ́ ni, níbi tí mo gbé dàgbà, tí àwọn tí mo sún mọ́ tàbí àwọn tí ajọ ń gbé tí wọ́n n lọ sódò, ti iṣẹ́ wá jẹ́ mọ́ iṣẹ́ odò, bọ́yá emí náà ò bá ti mọ bí a ti ń pẹja. Iṣẹ́ pẹjapẹja ò sì jẹ́ iṣẹ́ tó dára lọ́pọ̀lọpọ̀. Mo ti kà nípa pípẹja àti àwọn àǹfààní tí ó rọ̀ mọ́ àǹpa ẹja. Tí emi na bá sì lore ọ̀fẹ́ lọ́jọ́ iwájú, tí mo bá lè kọ bí a ti ń ṣe iṣẹ́ yìí, eléyìí tìẹ máa mú kí ìbẹ̀rù odò tí mo ní yẹn, kí ìyẹn ti ẹ kọ́kọ́ kúrò náà. Lọ́wọ́lọ́wọ́ mi ò mọ bí a ti ń pẹja. Iṣẹ́ pẹjapẹja ò sì jẹ́ iṣẹ́ tí èmi náà fẹ́ràn. Sùgbọ́n ìbẹ̀rù odò yẹn lásán, ó máa ń bà mí lẹ́rù lọ́pọ̀lọpọ̀. Tí mo bá sì lè kọ́kọ́ mú ìbẹ̀rù yẹn kúrò, ó máa nira láti ní mo fẹ́ kọ iṣẹ́ pẹjapẹja. Mi ò mọ bí a ti ń pẹja lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n mo fẹ́ràn iṣẹ́ náà. Tí mo bá sì lórí ọ̀fẹ́ àti kọ lọ́jọ́ iwájú, mà á ṣe bẹ́ẹ̀.

Rárá, mi ò ní ẹranko ọ̀sìn, ṣùgbọ́n mo fẹ́ràn ẹranko ọ̀sìn lọ́pọ̀lọpọ̀. Mo sì ti lóre ọ̀fẹ́ láti gbé pẹ̀lú àwọn tí ó ní ẹranko ọ̀sìn yìí. Mo sì fẹ́ràn ìbáṣepọ̀ ènìyàn àti àwọn ẹranko ọ̀sìn. Àwọn ẹranko ọ̀sìn yìí nígbà mìíràn wọn ti máa ń kọ́ ìhùwàsí ènìyàn. Wọ́n ti ẹ̀ mọ òórùn olówó wọn tí olówó wọn bá dé. Imii mọ ohun ó dá òun mọ̀, imii ó dá òórùn ènìyàn mọ̀ tí ènìyàn bá dé tàbí tí ènìyàn bá ti jáde tó bá ṣẹ̀ṣẹ̀ wọ inú ilé wa. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹranko ọ̀sìn yìí wọn mọ olówó wọn. Àwọn ẹranko ọ̀sìn bí ajá, ewúrẹ́, ẹlẹ́dẹ̀, ẹmọ́, olóńgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ẹranko ọ̀sìn dára ní ilé ó sì ní iṣẹ́ tí olúkúlùkù wọn máa ń ṣe fún àpẹẹrẹ ẹni tó bá ní olóńgbò nínú ilé, eku kò lè yọ wọ́n lẹ́nu nínú oru ilé bẹ́ẹ̀. Nítorí wípé eku tí ó bá ta féléfélé ó ń fi ikú ṣe fà Ó ń fi ikú seré ni níbi tí olóńgbò bá wà. Bẹ́ẹ̀ sì ni tí eeyan bá ní ajá nínú ilé gẹ́gẹ́ bí ẹranko ọ̀sìn. Irú ajá bẹ́ẹ̀ tí ó bá wà ní ilé, elyié máa fún onílé ní ìfọ̀kànbalẹ̀. De ipele kan wípé ààbò wà ní ilé bẹ́ẹ̀. Tí ó bá ajá ìbákandídé ń ṣá ì gbò bóyá láàárín òru ni tàbí lọ́sàn-án, eléyì máa ta onílé lọ́'lóbó wípé ó dàbí ẹni pé àjèjì kan ó ti wà ní àdúgbò. Ànfàní pọ̀ lára àwọn ẹranko ọ̀sìn yìí tó jẹ́ wípé tí ènìyàn bá ní àwọn ẹranko ọ̀sìn yìí ní ilé, ó máa ń fún yàn ní ìfọ̀kànbalẹ̀ fún àwọn iṣẹ́ tí èèyàn fẹ́ kí àwọn ẹranko ọ̀sìn yìí kí wọ́n ó ṣe. Bo ti lẹ̀ jẹ́ wípé títọ́jú àwọn ẹranko ọ̀sìn yìí náà ó máa ń ná èèyàn lówó ju bí èèyàn ti lè lérò lọ nígbà mìíràn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ànfàní tí èèyàn ń rí ó ju owó tí ènìyàn ná lórí àwọn ẹranko ọ̀sìn yìí. Nígbà mìíràn ó lè jẹ́ tí wọ́n bá bímọ, èèyàn ta àwọn ọmọ yẹn. Nígbà mìíràn èèyàn fẹ́ pa wọ́n fi ṣe ọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yàtọ̀ sí àwọn ànfàní tí èèyàn ti ń rí lára wọn lórí ọ̀rọ̀ wípé boya wọ́n ń dàbò bo ilé tí ò ń gbé tàbí wọ́n ń mú kí ilé kí ó mọ́ fún ekú tàbí ǹkan àti tàbí ǹkan tó rọ̀mọ́ irúfẹ́ ǹkan bẹ́ẹ̀. Ẹranko ọ̀sìn dára lọ́pọ̀lọpọ̀. Ọ̀rẹ́ mi tí è ni ẹranko ọ̀sìn kan nígbà kan, ajá ni. Ó fún un ní orúkọ kan tí à ń pè ní Bingo. Ajá yìí ó ti è ti wá ní farakọra pẹ̀lú olówó rẹ̀ dé bí wípé òun jẹ rẹ̀ bí ènìyàn ni. Àwọn oúnjẹ mí tí ẹ máa gbé fún ènìyàn tó máa ṣe eṣe ṣà tí ẹ bá gbé fún ajá yìí, ajá yìí ò ní jẹ. Ta ba á fún un ní oúnjẹ nígbà mìíràn tàbí tí a fún un ní oúnjẹ ajẹkù, boyá kò sí ọbẹ̀ lórí rẹ̀ àbí ǹkan kan, ajá yìí ò ní jẹ. Ó ti è ti wá fe dàbí ẹni pé ajá yìí ti di ènìyàn gangan fúnra ara rẹ̀. Ẹranko ọ̀sìn dára lọ́pọ̀lọpọ̀ ó sì ní àwọn ànfàní tí ènìyàn ń rí tí ènìyàn bá mọ bí a ti ń sin ẹranko ọ̀sìn yìí, tí ó sì mọ bí a ti ń tọ́jú wọn. Tí wọ́n bá sì dàbí ẹni pé wọ́n tún wáa ń ṣàìsàn náà ìtọ́jú nígbà tí wọ́n bá wá ṣàìsàn ó ṣe pàtàkì. Tí ènìyàn bá jẹ́ ẹni tí ó fínjú tàbí tí ó ní ìfulára, tí ó ní ìfura tí àwọn ẹranko ọ̀sìn yìí bá ti ń ṣe bákan bákan, a ti mọ wípé wọ́n nílò ìtọ́jú. Tí wọ́n bá sì tètè tọ́jú wọn, a gbádùn wọn, wọn ò ní máa kúkú àìtọ́jọ́.

Rárá, mi ò ní irungbọ̀n. Bí ó tilẹ̀ jẹ́ wípé, ìran ọkùnrin ló máa ń dá irungbọ̀n sí. Ṣùgbọ́n èmi wà lára àwọn ọkùnrin tí kò i dá irungbọ̀n sí. Kò sì ṣí ẹ̀ṣẹ̀ nínú rẹ̀. Ó kàn tí ẹ jẹ́ wípé, kò wu mi ni láti máa dá irungbọ̀n mi sí. Bi otilẹ̀ jẹ́ wípé, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń dá irungbọ̀n wọn sí, tí ó sì dàbí ẹni tí wọ́n máa fí ń ṣe oge. Dídá irungbọ̀n sí ò dàbí wí kí ènìyàn máa-- ó jẹ́ ṣíṣe oge, ara oge àti ṣíṣe ara lọ́ṣọ̀ọ́, náà ni dídá irungbọ̀n sí jẹ́. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ọkùnrin, mo wà lára àwọn ọkùnrin tí kì í dá irungbọ̀n sí. Nígbàkigbà tí mo bá ti lọ síbi tí mo ti fẹ́ gẹ irun, tí n bá ti gẹ irun tán, màá tún san fún ẹni tí ó ń gẹ irun pé kó bá mi fá irungbọ̀n mi. Àwọn irungbọ̀n tó wà ní ibi, èyí tó wà ní ìsàlẹ̀ àti èyí tó wà ní òkè etẹ̀ mi, gbogbo e pátápátá ni mo máa ń fá. Mi ò kí ń dá irungbọ̀n sí. Ṣùgbọ́n mo mọ àwọn ènìyàn, àwọn irungbọ̀n wà tí ẹlòmíì lé rora se tíe ni kékeré tàbí àwọn kan wà tí wọ́n ti e máa ń ṣe irungbọ̀n wọn bí i títí, àwọn irungbọ̀n ọlọ́pàá àti bẹ́bẹ́ lọ. Ṣùgbọ́n ní kúkúrú, mi ò ní irungbọ̀n, mi ò sì dá irungbọ̀n mi sí. Mi ò sì ní lọ́kàn wípé lọ́jọ́ iwájú, mo máa fi irungbọ̀n mi lẹ̀ tó máa pọ̀, tó máa dàbí igbó. Rárá, mi ò fẹ́, mi ò fẹ́ràn rẹ̀. Mi ò sì ń dá irungbọ̀n sí. Mi ò sì ní lọ́kàn wípé tó bá dọ̀jú wájú náà, mo máa ní irungbọ̀n.

Òṣìṣẹ́ tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́ tàbí tí a ṣẹ̀ṣẹ̀ gbà sí ẹnu iṣẹ́, ó ní àwọn àbùdá kan tí mo máa ń wò lára irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Àkọ́kọ́, màá wò bóyá òṣìṣẹ́ yìí ó jẹ́ ẹni tí ó ṣe tán láti fara balẹ̀. Nítorí wọ́n ní bí a ti ń ṣe ní ibìkan, ewọ bòmíì ni. Gbogbo àwọn àṣà tí à ń dá ní ẹnu iṣẹ́ ti wa tí òun ti ṣe tán láti wá bá wa ṣe iṣẹ́. Ṣé ó ṣe tán láti mọ bí a ti ṣe iṣẹ́ wa tí a sì ń rí àbáyọrí tí a ń rí tẹ́lẹ̀? Èrèdí tí a fi gbà sí ẹnu iṣẹ́ ni wípé kí àwọn àbáyọrí yẹn kí ó tún lè máa pọ̀ sí i. Kí àṣeyọrí àti èrè tí a ń rí ní ẹnu iṣẹ́ yẹn kí ó lè pọ̀ sí i. Nítorí ẹ́ la ṣe wá owọ́ kún ara wa. Tí òṣìṣẹ́ tuntun bá sì wá darapọ̀ mọ́ irú iṣẹ́ bẹ́ẹ̀, màá wò bóyá ó ṣe tán láti mọ bí a ti ṣe iṣẹ́ wa. Kò má jẹ́ wípé àwọn àṣà tí ó ti mọ̀ tẹ́lẹ̀ ló fẹ́ máa wá gbé wa, tó fẹ́ máa wá sọ pé rárá báyìí la ṣe ń ṣe níbi báyìí báyìí, ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ báyìí. Rárá, ó gbọdọ̀ kọ́kọ́ fara balẹ̀ kí ó wo bí a ti ń ṣe iṣẹ́ yẹn ní ibi iṣẹ́ tiwa. Màá wò bóyá òṣìṣẹ́ yẹn ó jẹ́ ẹni tí ó ṣe tán láti kọ́ àṣà iṣẹ́ wa àti ìṣe bí a ti ń ṣe iṣẹ́ yẹn, bóyá ó ṣe tán láti kọ́. Ṣé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ṣe ó fara balẹ̀? Ṣé ó ṣe tán láti kọ́ gbogbo ohun tí ó yẹ kó kọ́ débi wípé yóò fi lè mú iṣẹ́ wa lọ síwájú sí i nígbà tí ó darapọ̀ mọ́ wa lẹ́nu iṣẹ́ náà? Ẹ̀ẹ̀kejì tí màá wò nínú òṣìṣẹ́ bẹ́ẹ̀ ni wípé ṣé ó ṣe tán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ lẹ́nu iṣẹ́? Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi tí mo gbà sí iṣẹ́ tàbí ọ̀gá tí ó ń ṣiṣẹ́ lábẹ́ kò ní máa wà ní ẹnu iṣẹ́ yẹn ní gbogbo ìgbà. Àwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣe iṣẹ́, ṣé ó ṣe tán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn? Tí wọ́n bá ṣàlàyé fún pé báyìí la ṣe ń ṣe, ẹ jẹ́ ká ṣe báyìí. Ṣé kò ní máa tako wọ́n wípé rárá bẹ́ẹ̀ kọ́ ni mo mọ̀, bẹ́ẹ̀ kọ́ ni mo mọ̀ bí a ṣe ń ṣe irú iṣẹ́ báyìí. Báyìí ni èmi mọ̀. Òye tí èmi ní ó yàtọ̀ tàbí kó máa jìyàn lẹ́nu iṣẹ́. Irú òṣìṣẹ́ bẹ́ẹ̀ tó bá ń jìyàn kò ní mọ iṣẹ́ yẹn, ó sì máa máa fa iṣẹ́ sẹ́yìn. Ṣùgbọ́n tí òṣìṣẹ́ tuntun bá gba iṣẹ́ tí ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ lẹ́nu iṣẹ́, àwọn ẹgbẹ́ iṣẹ́ tí a ti yàn pé ẹyin mẹ́rin yín o, iṣẹ́ báyìí lẹ fẹ́ ṣe o. Tẹ́ ẹ̀yin bá ṣiṣẹ́ ti yín tán, làwọn mẹ́rin tọ̀ ń máa tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ náà. Táàsí tí mo mọ̀ pé iṣẹ́ tí àwọn bá ṣe òun ló máa jẹ́ ìpelè fún àwọn tí ó fẹ́ gba iṣẹ́ náà ṣe. Ṣé ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ tí a jọ kó wọn pọ̀ sí ẹnu iṣẹ́? Ṣé ó jẹ́ ọmọ ẹgbẹ́ tí ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ lẹ́nu iṣẹ́? Ṣé ó ń fa iṣẹ́ sẹ́yìn ni àbí ó ń mú kí iṣẹ́ kí ó tẹ̀síwájú? Ẹ̀kẹta, ṣé ó máa ń pa àkókò mọ̀? A ti panupọ̀ wípé agogo mẹ́jọ là máa ń bẹ̀rẹ̀ iṣẹ́, ṣé ó tètè máa ń dé ibi iṣẹ́? Àwọn àbùdá yìí ni mo máa ń wò lára àwọn òṣìṣẹ́ tuntun. Nítorí wípé tí ó bá ń pẹ́ dé ibi iṣẹ́ tí kì í pa àkókò mọ̀, ilé yìí máa fa iṣẹ́ sẹ́yìn, ó sì máa fa àwọn ago iṣẹ́ náà sẹ́yìn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń wò lára àwọn òṣìṣẹ́ tuntun. Àkọ́kọ́, ṣé ó jẹ́ ọmọ ẹgbẹ́ tí ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ lẹ́nu iṣẹ́? Ẹ̀ẹ̀kejì, ṣé ó máa ń pa àkókò mọ̀? Ìkẹta, ṣé ó ṣe tán láti kọ́ àṣà àti ìṣe iṣẹ́ yẹn bí a ti ń ṣe iṣẹ́ yẹn? Ṣé ó ṣe tán láti fara balẹ̀ láti kọ́ bí a ti ń ṣe iṣẹ́ yẹn débi wípé kí ó tó kí a lẹ́yìn, débi wípé láàárín ìgbà díẹ̀ tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ náà ó ti mọ̀ nípa bí a ti ń ṣe iṣẹ́ náà?

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Àwọn kan ti è máa ń sọ̀rọ̀ kan wípé àwọn adarí jẹ́ àwọn òǹkàwé. Ìyẹn túmọ̀ sí pé ẹni tí ó bá ń ka ìwé ní gbogbo ìgbà, ó rọrùn fún ẹni bẹ́ẹ̀ láti jẹ́ adarí. Nítorí wípé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé tí a ń kà ni ènìyàn tí máa ń ní òye bí a ti ń darí àwọn ènìyàn, òye nípa ìgbésí ayé, òye nípa ìbáṣepọ̀, bí a ti lè kó àwọn ènìyàn jọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí tí àwọn tí ó ti ṣáájú wa, táwọn tó ti pẹ̀ láyé ti là kọjá. Wọ́n ti kó àwọn ìrírí yìí sílẹ̀ nínú ìwé. Àwọn ìrírí tí wọ́n rí nígbà tí wọ́n ti, tí wọ́n, tí àwọn wà nínú ayé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wí yìí ti kọ́ sílẹ̀. Tí ènìyàn bá jẹ́ ẹni tí ó ń ka ìwé, ìwé nípa ìgbésí ayé, ìwé nípa ìhùwàsí àwọn ọmọ ènìyàn, ìwé nípa bí ènìyàn ṣe lè dárí àwọn ènìyàn tí ẹ yàn bá kó àwọn ènìyàn jọ, àti oríṣìíríṣìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan jìnlẹ̀ tí èèyàn lè rí nínú kí èèyàn máa ka ìwé. Kíka ìwé ó dára lọ́pọ̀lọpọ̀. Kíkán tí ẹ ṣe wípé mo ti lọ ilé ìwé girama àbí mo ti lọ ilé ìwé yunifásítì, mo ti padà dé. Rárá o. Lọ́sẹ̀, lóṣù. Àwọn ìwé tí ó máa ń fún èèyàn ní òye tàbí ìmọ̀ ìjìnlẹ̀ lórí ìgóríta ìhòhùn ó lè jẹ́ nínú ayé. Ó lè jẹ́ lórí bí a ti ń darí àwọn ènìyàn. Ó lè jẹ́ lórí, ẹ́, ìgbé ayé tèmi. Ó lè jẹ́ lórí ètò ìṣúná owó nínú ẹbí. Ó lè jẹ́ lórí ìgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwé kíka ń ṣe pàtàkì. Èmi sì fo ń wọ́ sí pé kí gbogbo ènìyàn máa ka ìwé fún àpẹẹrẹ láàárín oṣù kan. Ó lè ti ní ìwé kan tí mo ti mọ̀ pé ìwé yìí òun ni mo fẹ́ kà lóṣù yìí. Ìwé yẹn ó lè jẹ́ nípa ìgbé ayé tèmi, ó lè jẹ́ lórí ọ̀rọ̀ ìgbéyàwó ni ìwé yẹn dá lé lórí tàbí kó jẹ́ lórí ọ̀rọ̀ ìṣe. Ó le dà lórí ohunkóhun. Ṣùgbọ́n tó ṣe pàtàkì ni wípé ẹni tó bá ń jẹ́ ẹni tó ń ka ìwé dédé, ó máa rọrùn fún ẹni bẹ́ẹ̀ láti lè dárí àwọn ènìyàn. Ó náà mi sọ wípé adarí jẹ́ òǹkàwé. Àwọn tó bá ń ka ìwé dáradára, àwọn náà ni ó lè jẹ́ adarí tí ó yanran tì, tí ó múná dóko. Kò sí ohunkóhun tí ó máa bá wọn lòjijì nítorí pé wọ́n ti ní òye tó jìnlẹ̀ nípasẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìwé tí wọ́n kà lóòrèkóòrè. Èmi náà máa ń ka ìwé. Èmi náà sì máa ń fi àyè sílẹ̀ láti ka ìwé tí ó dá lé ọ̀pọ̀lọpọ̀, tó dá lé, tí ó lé, tí ó jẹ́ wípé ó lè dá lé ohunkóhun. Kíkán tí ẹ ṣe ìwé nípa ti ẹ̀kọ́ nìkan tàbí nípa tí ìgbé ayé tèmi nìkan, nínú gbogbo, nínú ó lè jẹ́ ohunkóhun. Ó lè dà lórí ohunkóhun. Èmi náà máa ń ka ìwé. Mo sì gba àwọn ènìyàn ní, mo sì máa ń rọ àwọn ìmọ̀ràn náà pé kí àwọn náà sì máa gbìyànjú láti ríi wípé wọ́n ń ka ìwé.